Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè gan-an, ó máa ń jẹ́ kí ìrìn-àjò rọrùn. Pàápàá jùlọ nínú àwọn ilẹ̀ gíga, ilé gíga tó wà ní ìlú bíi Èkó. Tí a bá, tí mo bá ń gbé ẹrù lọ́wọ́, ẹ̀rọ ìgbésókè ló máa ń ràn mí lọ́wọ́ jù láti dé ibi tí mò ń lọ láì sọ pé ó rẹ mi.

Láti sọ òtítọ́, mo máa ń wọ onírúurú bàtà dídára. Ṣùgbọ́n, bàtà eré ìdárayá sneakers ni mo fẹ́ràn jù lọ. Mo fẹ́ràn wọ́n nítorí pé wọ́n máa ń jẹ́ kí ẹsẹ̀ fúyẹ́, wọ́n sì máa ń tú mi lára gan-an nígbà tí mo bá ń rìn lọ síbi ọ̀nà tó jìnnà.

Nǹkan pàtàkì tí mo ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni àǹfààní láti kọ́ nǹkan tuntun lójoojúmọ́. Inú mi máa ń dùn láti rí pé mo yanjú ìṣòro fún àwọn ènìyàn, èyí sì máa ń fún mi ní agbára láti ṣiṣẹ́ kára sí i. Bákan náà, nínú àwọn akegbe tí wọ́n lẹ̀ mí, ìfọwọ́sowọ́pọ̀ máa ń jẹ́ kí nífẹ̀ẹ́ sí iṣẹ́ mi ju bó ṣe yẹ lọ.

Ní gbogbo ìgbà tí mo bá ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo máa ń rí pé mo lo sùúrù àti ọ̀yàyà. Ó ṣe pàtàkì láti tẹ́tí sí wọn dáadáa kí n lè mọ ohun tí wọ́n fẹ́ gan an. Mo máa ń kí wọn toyatoya, toyaya, toyaya. Mo sì máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ láti jẹ́ kí inú wọn dùn sí iṣẹ́ wa.

Rárá o, mi ò ní àwòrán kankan lára fún ìsìnyín. Mo rò pé àwòrán lára jẹ́ ọ̀nà kan tí àwọn ènìyàn fi ń gba ẹ̀wà tàbí wón fi ń sọ ìtàn lára wọn. Ṣùgbọ́n èmi ti pinnu láti, èmi ti kọ pinnu láti ya èyíkeyi si ára mi. Ni àṣà wa, àwọn ọmọ kan wá láti ilé dáadáa, ṣùgbọ́n àwòrán yìí kò ṣe nǹkan dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti dánwò láti dúró ló lílò ẹ̀rọ ayábí sára fún òdìdì ọjọ́ kan ṣùgbọ́n kò rọrùn rárá. Ní ayé òní òní iṣẹ́ wa púpọ̀ dalẹ̀ ìmọ̀ ẹ̀rọ láti orí ifi ìfìwé ránṣẹ́ sí kíkà ìwé lórí allélujára. Nígbà tí mo ń dun owò, mo rí pé ní àkọ́kọ́ púpọ̀ láti, ní àkọ́kọ́ púpọ̀ láti sinmi láti ka ìwé gidi àti láti bá àwọn ẹbí mi sọ̀rọ̀ láìsí ìpinyàn fò kan.

Láti rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi, mo ma n lọ mo máa ń lo àwọn ọ̀nà òtítọ́. Nígbà mìíràn, mo máa ń lo àwọn ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ pàtàkì sí mi ṣùgbọ́n tí ó ṣọ̀rọ̀ fún ẹlòmíràn láti mọ̀. Mo tún máa ń lo àwọn ohun èlò lórí tẹlifóònù mi tí ó ń tọ́jú ọ̀rọ̀ àṣínà gbé pa mọ́ sínú kòtò tí ó lọ labọ̀.

Bẹ́ẹ̀ni o, mò máa ń dè nípa bí a ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ó ṣeé jẹ́ ohun tó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láti mọ̀. Emi fúnra mi tí kò bí a ṣe ń tọ́jú ọ̀gbẹ̀ kékeré tàbí bí a ṣe ń ran ẹni kan lọ́wọ́ tí ohùn kan bá gbé ọ̀nà ọ̀fun rẹ̀.

Láti sọ òtítọ́, mo máa ń ṣètò agogo ìjí mi sí agogo márùn-ún àtàbọ̀ ní òwúrọ̀ kùtùkùtù. Mo fẹ́ràn láti jí ní kùtùkùtù kí n lè ráyè gbàdúrà, kí n lè ráyè ṣiṣẹ́ ilé díẹ̀ kí n sì múra fún iṣẹ́ ọjọ́ náà láìsí ìkánjú. Nígbà mìíràn tí ó bá rẹ̀ mí jù, mo máa ń sùn di agogo mẹ́jọ̀ àárọ̀.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ jùlọ fún iṣẹ́ mi ni bí a ṣe ń lo ìmọ̀ ẹ̀rọ òde òní láti mú iṣẹ́ yára sí. Mo fẹ́ kọ́ nípa bí a ṣe ń lo àwọn ètò kọ̀ǹpútà tuntun láti ṣètò iṣẹ́ mi lọ́nà tó dára jùlọ. Pẹ̀lú èyí, mo tún fẹ́ kọ́ bí a ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́nà tó gbéṣẹ lórí ayélujára.

Haà, mo ti ṣìná tẹ́lẹ̀ rí. Ó dẹ̀ ṣẹlẹ̀ sí mi ní ọdún tó kọjá torí pé mi ò mọ̀nà lọ sí ibi tí mò ń lọ. Mo lo Google Maps ṣùgbọ́n Google Maps ò gbé mi lọ sí ibi tí mò ń lọ. Ó ń gbé mi lọ síbi ọ̀tọ̀. Mo sọnù lọ́jọ́ yẹn mo dẹ̀ niidi láti bèèrè lọ́wọ́ àwọn èèyàn tó wà lásà ní sákání ibẹ̀ yẹn. Ìgbà tí mo bèèrè lọ́wọ́ wọn, wọ́n wá júwe ibi tí mò ń lọ fún mi. Mo rìn fún wákàtí kan kí n tó dé bẹ̀ gan.

Bẹ́ẹ̀ni, láì lojú kòkòrò owó tí mò ń gbà o tọ́ mi ó. Mò ń gbádùn owó tí mò ń gbà. Mo dẹ̀ ń ná a dáadáa. Mi ò sojú kòkòrò. Owó tí mò ń gbà mo fi ń tọ́jú àwọn òbí mi, mó fi ń ṣiṣẹ́ náà. Owó tí mò ń gbà o ṣe dáadáa gan-an. Kí má pa'rọ́. Ó dára gan-an owó tí mò ń gbà. Nínú owó tí mò ń gbà ni mo fẹ́ fi ra fóònù tuntun àti rédíò tuntun àti tẹlifíṣàn tuntun.

Ah! Mo fẹ́ràn atẹ́gùn o. Mo fẹ́ràn atẹ́gùn. Bí mo ṣe wà yìí, mo wà ń ta, mo ń gba atẹ́gùn sára. Atẹ́gùn da fún ènìyàn, ó da fún ara, ó da fún àlàáfíà, ó máa ń mú oru kúrò. Mo fẹ́ gùn, mo fẹ́ràn atẹ́gùn gan. Atẹ́gùn jẹ́ ǹkan tí ó máa ń fún ènìyàn ní àlàáfíà. Mo fẹ́ gùn atẹ́gùn gan. Mo máa ń like kí atẹ́gùn wà. Mi ò like oru rárá.